Ṣé WiFi rẹ yára tó? Yeah WiFi mi yára tó ni wọ̀nba. WiFi mi má ń gbé 5GB wá, 5Gig. Ó sì jẹ́ n tó yára jù lọ. Ó yára gan, ó má ń jẹ́ kí iṣẹ́ mi rọrùn. Ó sì má ń jẹ́ kí n tète parí iṣẹ́ mi. Nítorí pé iṣẹ́ mi jọmọ̀, n tó jọmọ́ Íńtánẹ́ẹ̀tì, to je pé Íńtánẹ́ẹ̀tì ni mo maa n lò ní gbogbo igba. So through the WiFi, ó má ń jẹ́ kí iṣẹ́ mi yára gan. Mo má ń fẹ́ràn kí n má lo WiFi nítorí pé ọjọ́ bí to yára gan. Ó sì má ń kìí pé rára kó tó gbéra.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò mo si ni àfojúsùn láti da ilé-iṣẹ́ mìíran lẹ̀ ní ìlú òkèrè, pàápàá jùlọ ìlú Canada. Nítorí pé Canada jẹ́ ibi tí mo ní ọ̀pọ̀lọpọ̀ oníbárà sì jú. Nítorí rẹ̀, mò ń gbìyànjú láti fẹ ilé-iṣẹ́ mi lójú kó sì tò ní ẹ̀ka sí Canada tí mo bá ti lòwo lọwo ní ọjọ́ iwájú. O jẹ́ ǹkan tó wù mí gan, tí mo si n tí mo dẹ́ ṣiṣẹ́ kárakára sí, mo sì ń dá àwọn owo kókó kan jọ. Tó bá ti pọ̀ tó, màá gbìyànjú láti dá òmíì sílẹ̀ ní Canada.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ti ń fi ọwọ́ lásẹ́ ya àwòrán. Nítorí mo, mo nífẹ̀ẹ́ sí nǹkan yíya. Mo fẹ́ kọ́ bá ṣe ń fi ọwọ́ lásán ya àwòrán tá won olóyìnbó ń pè ní artist. Mo fẹ́ kọ́, ó wù mí gan an, ó wù mí láti kọ iṣẹ́ náà. Nítorí ìdí wọn yìí mọ̀ tí ń kọ́ àwọn kan kan ní online ṣùgbọ́n mi ò tí rí àyè mo ju tó dára dára.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni wípé nígbà tí mo wà ní kékeré, ìta ni mo máa ń sùn sí ṣùgbọ́n màá jí ní orí bẹ́ẹ̀dì. So ọpẹ́ náà lọ sí ọ̀dọ̀ ìyá mi tó yàn, àná ṣé máa ń gbin wọlé ní gbogbo ìgbà, nítorí pé kíá tó dáná ńta níta yìí mi ti sùn. So òwọ́ jẹ́ nkán tí mo máa ń rántí gan an pé ó sì máa ń pa mi lẹ́rin pé, "à, ìgbà yìí máa dùn gan an o." Torí pé ìgbà náà, ìgbà náà dùn gan an.

Ṣé o má n ṣe àtúnlò ǹnkan? Bẹ́ẹ̀ni mo má n tún àwọn ǹnkan kọ̀ọ̀kan lò. Nítorí pé o dára kí èèyàn má tún àwọn ǹnkan kọ̀ọ̀kan lò. Nítorí ó ma preserve the environment, ó má n ran agbègbè lọ́wọ́, ó ma prevent pollution. So dára kí èèyàn má tún àwọn ǹnkan kọ̀ọ̀kan lò ní ẹ̀ekoọ̀kan. Bọ́yá bí nylon tí ó bá ti bàjẹ́ kí èèyàn tún lò, tàbí boya bii bọ́yá bí agolo tí ó bàjẹ́ kí èèyàn fọ kí èèyàn tún lò nígbà mìíràn.

Ṣé o máa ń wọ fìlà? Àbẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà gan gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá. Ó dára kí ẹ̀yin máa wọ fìlà. T'eeyan o bá tí ì wọ fìlà, ìmura eeyan o ti pe bí ọmọ ilẹ̀ Yorùbá. Fìlà jẹ́ ǹkan tó jẹ́ àṣà. Àṣà ilẹ̀ Yorùbá ni kí ẹ̀yin máa wọ fìlà. Pápa jùlọ abetiajá àti agbádá. Mo máa ń wọ fìlà gan an. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe gbòógì ninú àṣà Yorùbá.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice ice cream, ní kí ni, kí ni tá máa bù sí lórí tí ó ma ń tutù yẹn, òní mo fẹ́ràn ju ibi ice cream. Nítorí ọlọ́ má ń jẹ́ kí n ra, ọ ma ń dùn gan, ọ ma ń dùn mọ́yàn ní ẹnu, ó sì ma ń jẹ́ kí ọkàn eyan tutù. Tó je kí n like ice cream ni, ọ ma ń dùn gan, pàápàá ju lọ nígbà tí òòrùn bá mú àbí nígbà tí òtútù bá gbóná, kí n má mú ice cream, ọ ma ń jẹ́ kí ọkàn yẹn tutù kí ayé yẹn sì balẹ̀.

Kí ni o máa ń ṣe láti tayọ sí sira àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ohun tí mo máa ń ṣe láti tayọ sí ra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni kí n kí wọn dáradára, kí n kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀, kí n sì fi ọ̀wọ̀ wọn bọ̀ won, kí n dá wọn lóhùn pẹ̀lú ìwà ọmọlúwàbí, kí n sì bẹ̀rẹ̀ ǹkan tí wọ́n bá fẹ́ lọ́wọ́ wọn, kí n sì dáhùn gbogbo ìbéèrè tí wọ́n bá bi mí ní ìwà ọmọlúwàbí àti ìwà ìrẹ̀lẹ̀, kí n má ṣe yájú sí wọn rárá, kí n tẹ̀lé gbogbo ǹkan tí wọ́n bá fẹ́ ṣe, kí n sì dá wọn lóhùn kí n rí pé mo mójú tó wọn dáradára.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Pizza jẹ́ ohun, ó jẹ́ nnkan bí bread tí mo féràn láti máa jẹ. Àwọn nnkan tó máa n wà nínú rẹ̀ yẹn, bí ẹran, ẹja tó máa n fi sínú ẹ̀ yẹn ni mo féràn jù kí n máa jẹ nítorí pé ó máa ń dùn, ó sì máa se ara lórí. Ó máa n jẹ́ kí wu mi jẹ gan nítorí mo jẹ eeyan kan tó máa ń jẹ pizza dáradára. Mo féràn rẹ̀ nítorí pé ó jẹ́ ounje tí mo féràn jù ní àti pé ó jẹ́ ounje tí mo, tí mo mọ n rá ni mi kì í se nílé. Mi mọ bí wọn ṣe lè ṣe ẹ́, but ó máa ń rà níta.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé nígbà tí mo bá ti parí iṣẹ́ mi tí n ni nkan tí mo fẹ́ ṣe mọ. Mo máa ń ka ìwé, mo fẹ́ràn kí n máa ka àwọn ìtàn. Mo máa ń kà jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì máa ń ka ní library, nítorí pé a ní library kan níbi iṣẹ́ wa. Tí n ba ti se anything mọ, I will go to the library. Mà lọ sí inú library yẹn, mà lọ ka ìwé fún ìwọ̀n gbà díẹ́. Tó bá ti tún ti, tó bá ti rẹ̀ mi àbí tí ìwé kiká bá ti sú mi, màá padà wá síta wá, máa ṣe àwọn nǹkan mi. Bóyá kí n jáde lọ àbí kí n lọ jẹun, àbí kí n lọ fójú lóúnjẹ níta.

Ṣé ó máa ń lo ọ̀pá ìfámọra nígbà tí ó bá mú, tí ó bá mú ohun mímu. Mo máa ń lo ọ̀pá ìfámọra t'áwọn olóyìnbo ń pè ní straw nígbàkigbà tí mo bá mú ǹkan láti inú bottle àbí láti inú ìgò tó jẹ́ pé mi fẹ́ gbé ǹkan náà sí ẹnu. Ǹkan náà sì dára láti máa lò nítorí o máa ń dáàbò bo eyín, ó sì máa ń jẹ́ kí ǹkan dùn mu, pàápàá ju lọ fún ọmọdé tí ìpa rẹ̀ o kà láti gbé ǹkan náà sókè láti mu. Àbí tó bá jẹ́ pé àgbàlagbà tí ọwọ́ ń dà wọ́n láàmú, ó dára láti máa lo ọ̀pá ìfámọra.

Nígbà wò ní o kẹ́yìn lọ sí ibi orin? Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ibi tí wọ́n ti ń kọ orin ni, nígbà tí mo ṣe àjọ̀dún tí ó lọ tán, àjọ̀dún ọdún tó lọ. O ti n lébi oṣù mẹ́ta báyìí tí mo ti lọ síbi àjọ̀dún náà gbẹ̀yìn. Ìgbà náà sì ni mo ti lọ sí ibi tí wọ́n ti ń kọ orin náà gbẹ̀yìn. Ọjọ́ náà dùn gan an nítorí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ iràn wo. Ìbẹ́ẹ̀ sì dùn gan an nítorí pé wọ́n ṣẹ wá dáradára. A jẹun, a mu, a sì fún ojúlóun jẹ, a sì tún jó.

Ti o ma n si i, ti o ma n siwadi awon alabaṣiṣẹpọ, bẹ́ẹ̀ní o da kí ẹ ma ṣe ìwádi àwọn alábàáṣiṣẹ́ po èèyàn, nítorí pé kí ẹyin ba lè mọ òwe èèyàn tán jẹ, bọ́ ẹyin tán èyìn fi ọkàn tán ni, abẹ́ẹ́ ẹni tán èyìn ó yèra fún, abẹ́ẹ́ ẹni tán èyìn ó gbè ṣélé lọ́ pé kí wọn mọ bárá ìṣiṣẹ́ ló ní, tí ó rọpò èèyàn, nítorí pé ó da kí ẹyin mọ òwe èèyàn tán jẹ, kí wọn má jẹ́ èèyàn burúrú àti èèyàn tí ó kú bá èèyàn ní ọjọ́ iwájú. Sí ṣè ìwádi àwọn alábàáṣiṣẹpọ̀ jẹ́ nǹkan tó dára, ó da kí ẹ ma ṣe ìwádì wọ́n gan, ó máa jẹ́ kí ẹ mọ òwe èèyàn tán jẹ àti ìwú ìwà tán lè hú sí ì ẹ.